Ah! Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ púpọ̀. Òwúrọ̀ ni ọjọ́. Gẹ́gẹ́ bí olórin kan ti kọ gẹ́gẹ́ bí olórin kan ti kọ yẹn Beautiful Nubia, ọmọ Nàìjíríà. Ó ní Òwúrọ̀ lọ́jọ́ ẹni màá rìrè o, ẹẹẹ ẹni màá rìrè o. A ṣe bàa oo òwúrọ̀ o. Òwúrọ̀ lọ́jọ́ ẹni màá rìrè o, ẹẹẹ ẹni màá rìrè o. A ṣe bàa wo òwúrọ̀ o. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo nífẹ̀ẹ́ jù, mo nífẹ̀ẹ́ sí jù. Nítorí òwúrọ̀, ìmọ́lẹ̀ òwúrọ̀ ó ní àǹfààní púpọ̀ tí máa ń ṣe fún yàn ni àrá. Gbogbo ìfọ̀kànbalẹ̀ tí máa ń wà níbẹ̀ náà, gbogbo ẹ náà máa mú nu eyàn dùn.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń ṣe ètò nǹkan dáadáa kó tó rí pé mo bẹ̀rẹ̀ nǹkan anything ẹni. Mo máa ń ṣe ètò rẹ̀ dáadáa kó tó rí pé mo bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ń ṣe, màá ṣe ètò rẹ̀ dáadáa. Màá sì wo àyẹ̀wò nǹkan tí mo fẹ́ ṣe kó tó rí pé, màá sì bèèrè lọ́wọ́ àwọn tó ti ṣe rí pé báwo ni nǹkan dán rí, báwo ni nǹkan ṣe tó ṣe rí, báwo ni kí n lè ṣe rí àtàwọn nǹkan tí èmi náà ò fi ní lọ ṣiṣẹ́ níbi nǹkan tí mo fẹ́ ṣe. Lórí ẹ̀, mo máa mójú tó ètò, mo máa ń ṣe ètò ní yékéyéké. Màá sì jẹ́ kí àwọn tó ti ṣe, máa jẹ́ kó ṣàlàyé fún mi yékéyéké tó máa yé mi tí èmi náà ò fi ní lọ ṣiṣẹ́ níbi nǹkan tí mo bá fẹ́ ṣe. Mo máa ń ṣe ètò lọ́pọ̀lọpọ̀ gán. Mo máa ń ṣe ètò nǹkan lọ́pọ̀lọpọ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó wà lára àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ lára mi.

Àwọn àdéhùn mi mí mo máa ń kọ̀ kalẹ̀ sí ibi ìwé. Tí mo bá ti wá ní agbára àti ṣe àwọn àdéhùn náà, màá wá lọ sí ibi ìwé náà ni màá fi wá ṣe. Àwọn àdé-- torí pé àwọn àdéhùn tí mo bá ṣe nígbà mi, mo máa ń gbàgbé rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ torí náà ni mo fi máa ń kọ̀ ọ́ sí ibi ìwé àbí kí n kọ̀ ọ́ sí orí fóònù mi. Ìwé yẹn ò, ìwé orí fóònù tó jẹ́ note-notebook ni mo máa ń kọ̀ ọ́ sí. Tí mo bá ti wá ní agbára àti ṣe nǹkan náà ni màá wá lọ síbẹ̀, màá wá fi wá ṣe. Mo máa ń gbàgbé nǹkan, mo máa ń tètè gbàgbé nǹkan torí náà ni mo fi máa ń ṣe nǹkan tí mò ń ṣe yìí. Ẹ ṣeun.

Kí má parọ́, mi ò tí jẹ pizza rí. Mi ò tí ì jẹ rí lẹ́ kan. Lórí ẹ̀, mi ò lè sọ wípé ǹkan báyìí ni mo fẹ́ràn lórí rẹ̀. Mi ò mọ̀ bó ṣe rí lẹ́nu, mi ò mọ ǹkan tí mo kàn má rí àwòrán rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Mi ò tí ì rírí, mi ò tí ì rí dìpò pé ń wá jẹẹ́. N fiwámọ̀ ǹkan tí mo nífẹ̀ẹ́ lórí rẹ̀, mi ò tí ṣe ri. Ó ṣì wù mí kí n jẹ pizza náà. Tí n bá lówo tó bá padà yá, màá padà lọ ra fúnra mi tí màá jẹ. Ṣùgbọ́n bí mọ̀ ṣe wáyi, mi ò tí ì lowo. Kódà tí n bá lówo mo ní ǹkan mi tí màá fi ówo ṣe. Ṣùgbọ́n mi ò tí ì jẹ pizza gidi debi pé màá fẹ́ràn ǹkan lórí rẹ ju. Mi ò mọ àwọn ǹkan tó wà n bẹ.

À, mi ò kí ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Kódà lẹ́yìn pé kí àwọn èèyàn kí wọ́n kí mi fún ọjọ́ ìbí. Àti kékeré mi ni wọ́n ti máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ṣùgbọ́n àti ìgbà tí mo ti dàgbà ni èmi ò ti ṣe mọ́. Kékeré mi wọ́n máa ń ra, à, àkàrà òyìnbó, ìyẹn cake tón máa rà, wọ́n dẹ̀ máa ṣe àwọn, àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun mímu àtàwọn ǹkan eré tó máa rà fún wa ní ọjọ́ ìbí èèyàn nígbà tí wọn fi kéré. Ṣùgbọ́n nígbà tí a ti dàgbà yìí kò sí ààyè fún àwọn ǹkan náà. Ǹkan tí mo kàn máa ń ṣe níjọ́ náà, màá ṣáàdúrà fúnra mi máa dẹ́, tí ń bá lówó nígbà náà màá ṣe sàrá. Ǹkan tí mo rí pé mo máa ń ṣe nígbà yẹn nìyẹn. Ṣùgbọ́n pé màá wá ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn èèyàn, mi ò kí ń ṣe ò, mi ò ṣie ṣé láti ìgbà tí mo ti dàgbà. Aá wà le sọ tó bá padà yá, tóí owó bá padà pò dáadáa, mo lè ṣe pàtàkì.

Ọ̀, mi ò ní, mi ò ní ẹranko ọ̀sìn kankan. Ṣùgbọ́n tí n bá fẹ́ ní ẹranko ọ̀sìn, ẹranko tó wù mí òun ni ajá. Ṣùgbọ́n ẹ̀sìn ti wá kò fàyègba kí ọmọ Mùsùlùmí máa sin ajá kó máa fọ́wo kan ajá àbí kí ajá máa sùn níbi tí ọmọ ènìyàn bá wà. Torí ẹ mi ò fi lè sin ajá. Ẹranko tó tún wù mi pe kí n máa sin òun ni mùsù. Mùsù ni Ọlọ́run fàyègba ká máa sin gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí. Mùsù àb'awọn ẹranko mi tí ò ní tí ò kí n pà yàn lára. Àwọn nǹkan tí ó wà ní.

Ọ̀, bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Mo máa ń ṣe é dáadáa torí mo sì máa ń bẹ àwọn òṣìṣẹ́ mi náà ká wọn náà ṣe torí ibẹ̀ ni mo ti máa ń ní ìgboyà. Ìgbéjáde ṣe kókó púpọ̀ níbi ìṣègùn. Mo máa ń mú ìgboyà fún èèyàn. Mo máa ń ní kí èèyàn ní ìgboyà láti ṣe àwọn nǹkan mi.

Rárá o, mi ò kí ń gba àpò ẹe, mi ò ti mọ̀ ọkọ tó ń jẹ bẹ́ẹ̀. Mi ò mọ n kọ tí ó ń jẹ bẹ́ẹ̀ rárá, ṣùgbọ́n tó yẹn mi ò kí ń gba, mi ò kí ń gbé àpò ẹyìn àbí kíni lele, mi ò mọ̀